Hmm ìrìn àjò mi, bí mo ṣe máa ṣe àkópọ̀ fún ìrìn àjò mi. Mo máa ń ṣe àkópọ̀ fún ìrìn àjò mi torí ìrìn àjò ó dáa tí èèyàn bá fẹ́ rin ìrìn àjò, kó máa ṣe ìpalẹ̀mọ́ láti bóyà ìrìn àjò yẹ́n kúrò láti ọjọ́ mẹ́rin sí ọjọ́ mẹ́ta torí náà kò fi ní pàgbè nǹkan kan. Tí ó bá ti fẹ́ gbàgbè nǹkan kan, ó máa mú sí ní ẹyọ kọ̀ọ̀kan ni. BÓ bá ṣe ń méyì, òní, ó tún máa rántí nǹkan mìíràn tí ó tún gbàgbè nígbà mìíràn, ó tún máa fi síbẹ̀. Bẹ́ẹ̀ ni ó ṣe dáa kí èèyàn máa ṣe rin ìrìn àjò èèyàn. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń rin ìrìn àjò títẹ mi. Kí ìrìn àjò mi, mi kìí di ẹrù mi ní ẹ̀ẹ̀kan náà. Díẹ̀ díẹ̀ ni mo máa di ẹrù mi. Bí mo bá ti rántí nǹkan, mo tún máa fi sí i. Tí mo bá ti rántí mi, mo tún máa fi sí i. Títí di ọjọ́ tí mo nlọ sí ìrìn àjò tó fi máa dé ni mi ò fi ní gbàgbè nǹkan kan sílẹ̀. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń, mo ṣe máa ṣe àkópọ̀ fún ìrìn àjò mi. Mo máa di ẹrù mi sílẹ̀ fún ara ara mi so that mi ò fi ní gbàgbè nǹkan kan.

Bẹ́ẹ̀ ni mo màá ń ṣi ṣẹ́ láti ilé. Bí bá jẹ́ iṣẹ́ tí mo fẹ́ ṣe ní ibi iṣẹ́ púpọ̀ jù, mo máa mú dié wá lé, mo máa ṣe ní lé, mo máa wá gbé lọ sí ibi iṣẹ́ ní àárọ̀ ọjọ́ kejì, òun ni ó máa dín iṣẹ́ mi kù. Ó lè máa fún mi ní ìsinmi rán pé ní ẹnu iṣẹ́. Ó dá kí èèyàn má ṣe àṣẹlẹ̀ iṣẹ́, èèyàn ó fi ní ìsinmi díẹ̀ ní ẹnu iṣẹ́. Mo máa ṣe iṣẹ́ mi sílẹ̀, máa ṣe iṣẹ́ mi sílẹ̀ dáadáa, oun ló fì máa ràn mí lọ́wọ́, tí mo fì máa rí ààyè láti ṣe ǹkan mìíràn ní ẹ̀gbẹ́ kan. Ai má ṣe iṣẹ́ rẹ sílẹ̀, a o ní rí ààyè gbó temi gbọ́tí ara rẹ, gbó ti idílẹ̀ mi, mi o ní rí ààyè o. Ó dára kí o má ṣe iṣẹ́ rẹ díẹ̀ sílẹ̀ fún ọjọ́ kejì ní ibi iṣẹ́. Ó dàá kí n máa dín ni ọ̀gan láti ibi iṣẹ́. Tí o bá ṣe iṣẹ́ rẹ sílẹ̀, o ní ní àǹfààní láti kúrò ní ẹnu iṣẹ́. Ni ìgbà tí aráyòkù bá ṣe tán, o ní láti dúró láti parí iṣẹ́ rẹ kotọ́ di pé o kúrò ní ẹnu iṣẹ́. Ó dára kí èyàn má ṣe iṣẹ́ rẹ sílẹ̀. Nǹkan tí ó bójú mú gan ni, nǹkan tí ó dára kí èyàn máa ṣe ni.

Nǹkan tí mo máa ṣe ní àṣálẹ́, ní ètò ìlétò ni mo máa ṣe ǹkan mi ní àṣálẹ́. Tí mo bá kọkọ dáná, mo máa jẹun. Tí mo bá ti jẹun tán, tí mo bá ti làgún jáde, mo máa lọ sin ra. Tí mo bá ti sinra tán, mo lè ṣeré ránpẹ́, mo lè ṣeré ránpẹ́ níta. Bá dẹ̀ tí mo wí inú ilé, mo lè tẹ ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ mi kí n wo Facebookù, ìdí rẹ̀, mo wọ̀ ó yá bí iṣẹ́ dúwẹ́rẹ́tè. Kí n lọ sí TikToki náà, ọ̀ n náà, bi iṣẹ́jú wérété díẹ̀. Kí n lọ sí Instagram náà, gbogbo online mi kí n wo ibẹ̀ lọ kí ṣe díẹ̀ díẹ̀. Tí n bá ti wá ṣe díẹ̀ díẹ̀ tán, mo máa gbàdúrà. Tí mo bá gbàdúrà tán, mo dẹ̀ máa fẹ̀gbẹ́ lélẹ̀. Kí n tó ro run sun náà máa pẹ́, ó ni mo máa ró lu ró lu ró lu ró lu. Mo dẹ̀ tún máa, tún máa ṣe igba mi tí mi n bá té tẹ̀ ro run sun, mo máa ṣe àwọn ǹkan tí mo bá ní láti ṣe ní orí system mi, mo máa ṣe, mo máa ṣe sílẹ̀ fún ìrọ̀rùn mi náà ni. Bo yá mo níṣẹ́ láti ibi íṣẹ́ o, mo lè ṣe é sílẹ̀ ní alẹ́. Fun ìrọ̀rùn mi ní ijọ́ keji náà ni gbogbo ǹkan tí mo ń ṣe. Àbí mo ní àwọn, àwọn platformu láti dá lóhùn ni orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo máa ṣe gbogbo náà. Ní ètò létò ni mo máa ṣe ohun tó, mo máa yọ ní ètò létò ni.

Irun mi, mo máa ń di irun mi ni o. Mo máa ń di irun mi. Mo sì nífẹ̀ẹ́ kí n máa di irun àdìmẹ́yìn oní lámọ́lẹ̀ àbí oníyà kan tí ilẹ̀ Yorùbá wa. Mo nífẹ̀ẹ́ sí, torí tí o bá dì í, mó máa ní àǹfààní pé láti bu omi sí orí tí orú bá mun, àbí láti wàá, kó wàá, kó wà gbé, ó kan wà simple tó pé kò jẹ́ ǹkan kan tó máa ní e lára. Mo like, mo nífẹ̀ẹ́, mo nífẹ̀ẹ́ láti máa di irun àdìmẹ́yìn, àdìmẹ́yìn sẹ́yìn, àbí irun ṣùkú tí ó ní pọ̀ jù, tó rọra máa ní ilà tẹ́rẹ́tẹ́rẹ́. Mo nífẹ̀ẹ́ sí i lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo nífẹ̀ẹ́ sí i ju kí n fi di irun, irun míì, irun mìíràn lọ. Mo nífẹ̀ẹ́ sí irun àdìmẹ́yìn tàbí ṣùkú tàbí pàtẹ́wọ́. Mo nífẹ̀ẹ́ àwọn irun kí n máa fi irun mi lásán kí n máa fi di irun. Mo nífẹ̀ẹ́ rẹ jú kí n máa fi ǹkan mì kún irun mi lọ. Bẹ́ẹ̀ ni, mo nífẹ̀ẹ́ àwọn ǹkan báyẹn lọ́pọ̀lọpọ̀

Nǹkan tí mo kọ́kọ́ máa ṣe ní òwúrọ̀ kùtùkùtu ni tí mo bá ti jí ní òwúrọ̀ kutu mo máa kọ gbàdúrà sí ọlọ́run mi tí ó mú mi sùn ní ayọ̀ àti àláàfíà, tó wá mú mi jí náà ni ayọ̀ àti àláàfíà, ti kó jẹ kí n gbọ iro aburu lórí ènìyàn mi kankan. Mo máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, mo máa fi ogo fún ọlọ́run ni gbogbo ọ̀nà, nígbàtí mo bá yin ọlọ́run tán, màá bẹ̀rẹ̀ nípa iṣẹ́ ilé mi. Iṣẹ́ tó bá kọ́kọ́ wumi ni mo máa n ṣe níbi iṣẹ́ ilé mi. Ìgbà mìíràn, mo le kọ́kọ́ f'ọṣọ. Tí mo bá f'ọṣọ tán, mo lè dáná, kí n ṣe oúnjẹ àbí kí n fọ àwọn abọ̀ mi àbí kí n nu ilẹ̀ mi nù tó bá ṣe wù mí. Ìgbà mìi si re ó lè jẹ́ pé ilẹ̀ ni mo ma kọ́kọ́ nù kí n tó ṣe nǹkan. Ìgbà mi si re, ó lè jẹ́ iná ni mo ma kọ́kọ́ dá kí n tó mu ǹkankan ṣe. Ìgbà mii si re, ó sì lè jẹ́ wí pé boya maa kọ́kọ́ máa gbálẹ̀ kí n to ṣe ǹkan mìíràn ni. Bí o ba ṣe wù mí ni mo ṣe máa ṣe iṣẹ́ ilé mi ní òwúrọ̀ kùtùkùtu. Mi ò ní wí pé, "Nǹkan tí mo gbọ́dọ̀ ṣe rè." Mo gbọ́ kọ́kọ́ ṣe rè lẹ́yìn àdúrà tí mo máa n kọ́kọ́ gbà. Lẹ́yìn náà bí ara mi bá ṣe ṣiṣẹ́ sí ni ojo yẹn, bẹ́ẹ̀ ni mo ṣe máa ṣe iṣẹ́ mi. Mi ò ní pé, "Mo gbọ́dọ̀ ṣe eyi àbí mi ò gbọ́dọ̀ ṣe eyì." Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ìmọ́tótó lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bí a bá ṣe ìmọ́tótó, ó jẹ́ ǹkan tí ó máa mú ori mi yá, to ma n mú ori mi wu. Mo fẹ́ràn ìmọ́tótó. Idi níyẹn tí mo fi máa n ṣe iṣẹ́ ilé mi. Mo ma n ṣiṣẹ́ ilé mi ṣùgbọ́n bo bá ṣe wù mí ni mo se le ṣe ní òwúrọ̀. Òó ni mo máa tètè jí ní òwúrọ̀ láti dájú pé mo ṣe àwọn ǹkan tí ó tọ́ sí mi láti ṣe nínú ilé mi kí n tó jáde lọ sí ibiṣẹ́. Mo máa tọ́jú ilé mi. Mo máa tọ́jú ilé mi. Ṣùgbọ́n ǹkan tí ó bá wù mí ni mo máa kọkọ ṣe. Ki nto ṣe òmíràn, bẹ́ẹ̀ ni, n tó bá wù mí ni mo máa ṣe. Ki n to ṣe òmíràn.

Wípé ṣe mo fẹ́ràn ìpàdé lórí fóònù? Ìpàdé lórí fóònù ó dára, kò sì tún dára. Ìgbà mí, ìyẹn máa le ṣe ìpàdé lórí fóònù. Bóyá bí èèyàn bá ti jìnnà sí ara rẹ̀ sí, ni a ṣe máa ṣe ìpàdé ní orí fóònù. Ìyẹn tí èèyàn bá sún mọ́ra, kò sí àǹfààní tí ìpàdé orí fóònù. Ó dára kí èèyàn fi ojú nínú ojú kó ṣe ìpàdé yẹn ju orí fóònù lọ. Torí orí fóònù, ẹ́ní lẹ́, bí e bá lè sọ ọ̀rọ̀ bó ṣe fẹ́ gan. Ọ̀rọ̀, mọ̀ máa sọ pé ọ̀rọ̀ orí fóònù kò dàbí àfojúrí. Amọ́ oun náà sì dà, bóyá ẹni kan bá wà bóyá bí òkè òkun, tí ìwọ wà ní bóyá bí ìlú mi ilẹ̀ abínibí mi Nàìjíríà, èyàn lè ṣe ìpàdé orí fóònù. Tí ẹlòmí náà tó wà káàkiri bá òun ti ẹ̀ sìn ní ojú kan, tẹ̀ sì ní ojú kan tó ṣe inú Nàìjíríà náà ni, ẹlòmí lè wà bóyá bí, bóyá bí ilẹ̀ Yorùbá, kí ẹlòmí wà bóyá bí ilẹ̀ Igbo, kí ẹlòmí kó wà bóyá bí ilẹ̀ Awúsá àbí àwọn ǹkan ibi bòmíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn ní àfààní láti ṣe ìpàdé orí fóònù. Èyàn ò ní ǹkan tó máa ṣe, o máa ṣe é nàá ni. Bí o ò nífẹ̀ẹ́ sí i, ó di dandan pé o ṣe ẹ́. Nítorí àwọn tí o bá dá ọwo pọ̀, àwọn tí o fẹ́ bá ṣe ìpàdé, ó ṣe ní ayé, ní agbègbè ibi tí o wà ní láti ṣe ǹkan tí wọ́n bá fẹ́ náà ni láti orí fóònù. Amọ́ èmi fẹ́ràn ka ríra wa lojú. Ká jọ jókòó, ká jọ ṣe ìpàdé ju orí fóònù lọ. Ṣùgbọ́n tí ó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wípé a ṣi ní tòsí, mo máa ṣe é nàá ni. Kò sí ǹkan tí mo fẹ́ ṣe. Èèyàn máa gbà fọ́ lọ́hùn-ún, ó máa ṣe ìpàdé orí fóònù náà ni. Bí ẹ́ kọ̀ọ̀kan bá hun, èyàn lè máa ṣe é. Ọ̀ọ̀kan má jẹ gbogbo ìgbà ni. Bẹ́ẹ̀ ni ó dára. Ó máa ṣe ìpàdé orí fóònù lẹ́ kán.

Ohun ọ̀sán, há! Ayé ohun ọ̀sán ò sí, ó sì tún wà. Bí ó bá ṣe ní ìsinmi sí, bẹ́ẹ̀ ni ó ṣe máa sún ohun ọ̀sán sí. Bo bá ti ṣe jẹrà máa ń ṣẹ́ ní àárọ̀, bẹ́ẹ̀ ni ó ṣe máa sún ọ̀sán. Tí mo bá wà ní ibi iṣẹ́, mi ò kin ri àyè láti sún ohun ọ̀sán kankan, bí ó ṣe wù mí. Ṣùgbọ́n tí mo bá lọ sí ibi iṣẹ́, máa sún orun ọ̀sán rán pẹ́. Nítorí mo ní àwọn nǹkan mìíràn náà ní àti ṣe, mo máa sùn rán pẹ́. Mo dàá máa ṣe àwọn nǹkan tí mo ní láti ṣe. Má sún orun ọ̀sán o tí mo bá lọ sí ibi iṣẹ́ ni màá sún ọ̀sán. Pọ̀ ní ẹnu iṣẹ́, èmi o kin sún orun ọ̀sán rárá o. Bí kò dára kí o máa sùn ní ẹnu iṣẹ́. Ntí èèyàn ba pè ní ilé iṣẹ́, ilé iṣẹ́ náà ni. Tí o bá dé ilé, o lè sùn. Bo bá ṣe wun ẹ ṣugbọn ní ilé iṣẹ́, tí o wà ní ibi iṣẹ́ rẹ, o wá sùn orun ní ọ̀sán, a kò dára tó. Ṣùgbọ́n tí mo bá lọ sí ibi iṣẹ́, má sún orun ọ̀sán dáadáa. Tí mo bá lọ sí ibi iṣẹ́ tí mo bá ti parí, gbogbo iṣẹ́ ilé tó jẹ́ kí ń ṣe, má sún orun ọ̀sán tí mo bá wà ní ilé.

Mo fẹ́ran ẹgbẹ́ eré ìdárayá púpọ̀. Ó dára kí ẹ̀yin máa ṣe ìdárayá, torí ìdárayá ló ti máa ń mú kí inú ẹ̀yàn kó máa dùn. Tí o bá ní nǹkan tó ń gbé ọ lọ́kàn, tí o ń rò ní àròjú, tí won ńi kò dá kí èyàn ma rò inú jù, tó bá ṣe ìdárayá, tí ò ṣe ìdárayá fún ara rẹ àbí tí o ní ẹgbẹ́ ìdárayá, ó máa mú inú ẹ̀yàn dùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kò ní sì ǹkan tó máa ń ba ọ nínú jẹ́ ní ayé rẹ, ó máa dunnú ni. Mo nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ ìdárayá púpọ̀, bó yá bí i orin tàbí ilù tàbí kí ẹ̀yin ó máa jó. Mo nífẹ̀ẹ́ sí irú àwọn eré ìdárayá wá ni ọ̀pọ̀lọpọ̀. À gágá orin, mo nífẹ̀ẹ́ orin kí ń máa gbọ́ orin kí n dẹ̀ máa kọ tẹ̀lé e, torí gbogbo ìgbà tí mo bá ń ṣe nǹkan, mo nífẹ̀ẹ́ kí ń máa kọ orin. Bí mo bá tí ń gbọ́ orin, mo máa kọ ó tẹ̀lé. Mo nífẹ̀ẹ́ eré ìdárayá, bẹ́ẹ̀ ni ẹgbẹ́ eré ìdárayá, mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀. Tí o bá wà pẹ̀lú ẹgbẹ́ eré ìdárayá, àwọn ẹgbẹ́ eré ìdárayá rẹ, inú rẹ máa dùn, ara rẹ máa yá gágá, gbogbo ǹkan tó ń bọ̀ nínú jẹ́ tele gbogbo rẹ lọ máa gbàgbé ní àsìkò ìgbà náà tí o máa gbàgbé gbogbo ǹkan tó ń bọ̀ ní inú jẹ, á dùn, á yọ̀, àlàáfíà àti ẹ̀rín ló máa wá sí ọ ní ẹnu ní àsìkò ìgbà náà. Ó dára kí ẹ̀yàn ní ẹgbẹ́ eré ìdárayá torí ìfọ̀kànbalẹ̀ àti ìdùnnú àti aayọ̀.

Bẹ́ẹ̀ni, mo màá kọ lẹ́tà fún àwọn ènìyàn. Màá kọ lẹ́tà dáadáa fún àwọn ènìyàn. Gẹ́gẹ́ bí ènìyàn bá pè mí pé bá wọn kọ lẹ́tà, màá kọ. Emi náà dẹ́ màá kọ fún ra mi fún àwọn ènìyàn ní ẹ̀kọ́ kan. Ẹ̀kọ́ ayé nìsìnyí, ayé ti dáa, ayé fòònu, ayé ti dáa, ayé ẹ̀rọ amúnisọrọ̀, a yóò fi bẹ́ẹ̀ kọ lẹ́tà mọ̀. Ní ẹ̀kọ́ kan náà ni màá kọ lẹ́tà yẹn. Bóyá afẹ kọ lẹ́tà sí èèyàn kan, yé kọ̀ ọ́. Bí iye ololufe yin àbí èèyàn kan tó ṣe pàtàki tó ẹ̀ kàn fẹ́ bíi ṣẹ ìyàlẹ́nu fún, tẹ́ fẹ́ sọ fún ní orí fóònù, ẹ lè kọ lẹ́tà sí i. Mo màá kọ lẹ́tà, màá kọ lẹ́tà, mo sì máa bá àwọn ènìyàn kọ lẹ́tà dáadáa. Bẹ́ẹ̀ni, mo mọ lẹ́tà kọ fún àwọn ènìyàn. Màá kọ lẹ́tà. Ó dára, ó dára kí eeyan mọ àwọn ǹkan, àwọn ǹkan báyen, àwọn ǹkan bẹ́ẹ̀ ṣe, àwọn ǹkan bí i lẹ́tà, bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dára kí èèyàn máa mọ̀ máa ṣe. Màá kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Ìmọ́tótó ilé mi. Ìgbà tí mo bá ráayè, ni mo màá n ṣe ìmọ́tótó ilé mi, ṣùgbọ́n mo màá ń se ní gbogbo ìgbà, mo màá fi sọ̀kàn pé mo fẹ́ ṣe ìmọ́tótó ilé mi. Ígbà mìí, mo kàn lé gbá ilẹ̀ ki n ṣe àwọn nǹkan díẹ̀díẹ̀ nínú ilé mi kí n tó lọ sí ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni mo se máa n ṣe ìmọ́tótó mi ṣùgbọ́n nígbà mìí tí n ba sọ pé, "áà, gbogbo inú ilé mi pátápátá ni mo fẹ́ tún ṣe ní àtòke de ile, mo máa tún gbogbo rẹ̀ ṣe dáradára tí ó máa yàtọ̀ sí bí mo ṣe máa ń ṣe é tẹ́lẹ̀. Mo máa fi àkókò àti ìgbà sílẹ̀ nígbà mìí láti ṣe ìmọ́tótó ilé mi dáradára tí ó máa wuyì tí èmi máa rí tí ó máa sọ pé, "áà náà o, wọ́n ń gbìyànjú ṣe ilé mi". Bẹ́ẹ̀ ni mo sì máa ṣe ìmọ́tótó ilé mi. Mo ṣe ìmọ́tótó ilé mi dáradára tí ó máa wuyì láti bá mi gbé àti láti sùn sí ilé mi. Mo máa ṣe ìmọ́tótó ilé mi torí mi ò fẹ́ nǹkan tó.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Bóyá tí mo bá fẹ́, bá rí ìbéèrè kan sí mi jí tí kò bá yé mi, mo máa béèrè lọ́wọ́ íńtánẹ́ẹ̀tì, ó dà máa tó mi sí ọ̀nà nípa ìbéèrè náà. Ó ma tọ́ mi sọ́nà pé báyì ni ìbéèrè ná ṣe lọ, ibi báyì lótì bẹ̀rẹ̀, ibi tí ótì parí rẹ̀, óma tọ́mi sọ́nà lórí íntaaneti. Ó dára kí o má bi íńtánẹ́ẹ̀tì lẹ́wẹ̀ ǹkan tí èèyàn kò mọ̀ torí ayé ara bí àṣà ni íńtánẹ́ẹ̀tì. Kò sí nǹkan tí e béèrè lọ́wọ́ íńtánẹ́ẹ̀tì tí òní sọ fún ẹ, ó mọ gbogbo ìbéèrè, ó sì mọ gbogbo ìdáhùn sí ohun gbogbo. Ìpàtà ní íńtánẹ́ẹ̀tì máa dá yàn lóun. Tí òní rúnju, tí òní dáyàn lóun, ọ̀pọ̀lọpọ̀ ru ó máa yanjú rẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan. Ní tèléǹtélé ni íńtánẹ́ẹ̀tì máa bá yàn yanjú rẹ̀. Má béèrè ǹkan lọ́wọ́ íńtánẹ́ẹ̀tì dáradára.

Ilé ìjọsìn, bóyá tí mo máa ń lọ sí ilé ìjọsìn. Mi ò lè ṣe kíń má lọ sí ilé ìjọsìn o. Máa lọ sí ilé ìjọsìn dáadáa. Tí mi ò bá lọ sí ilé ìjọsìn, a! Níbo ni èèyàn tí wọ́n fẹ́ lọ bá. Ilé ìjọsìn náà ló dára o. Kí èèyàn lo máa gba àdúrà lórí gbogbo nǹkan tó ń mí nínú ayé èèyàn àti gbogbo nǹkan tí ó mì tí èèyàn ní, kí wọ́n máa gba àdúrà léwu rẹ̀ lórí ni gbogbo nǹkan tí èèyàn bá ní. Olówó ni o, o olówó ni ó, ó dára kí èèyàn máa lọ sí ilé ìjọsìn láti lọ fi gbogbo lé ọlọ́run lọ́wọ́ torí, kí ọlọ́run máa ṣàánú èèyàn nínú ayé yìí ni o. Èyàn o máa, ibi tí èèyàn ò tí lè fi ẹsẹ̀ kó, Ọlọ́run kò máa ṣe ààbò rẹ̀ àti ìsó rẹ̀ ní, Olúwa ni. Mi ò lè ṣe kí n má lọ ilé ìjọsìn. Mo máa lọ sí ilé ìjọsìn dáradára. Ilé ìjọsìn ò dára. Ó sì ṣe kókó tó yẹ kí èèyàn máa, máa lọ ní òru-kóòrè. Níbo fún ìbá, kí wọ́n lọ má pẹ̀ ilé fà rẹ̀. Ó sì máa pẹ àdáni wáyé. Kí Olúwa kó ṣe àánú rẹ̀, kó túbọ̀ bẹ́rẹ̀ sì ni máa fi ààbò rẹ̀ bò wá. Mo máa lọ sí ilé ìjọsìn dáradára.

Oúnjẹ tí ó bá bá ìlera mu ohun ni èmi máa ṣe óò. Ṣùgbọ́n kò sí bí èèyàn ó ṣe wà nínú ayé náà tí ò ní máa jẹ àwọn oúnjẹ kankan tí ò bá ìlera mu. Bíi ṣúgà tí à ń jẹ kò bá ìlera mu, à sì le ṣe kí a má jẹ, bíi iyọ̀, bíi magí. Gbogbo nǹkan báyiì ko bá ìlera kò bá mu ní ara gbogbo wa, ṣugbọn à lè ṣe kí a má jẹ ní ojúmọ́ kan, àní kí Ọlọ́run kó máa ṣe ààbò rẹ̀ lórí gbogbo wa ni. A lè ṣe kí a má jẹ gbogbo iru àwọn nǹkan ṣúgà báyiì, a lè ṣe ká má jẹ. Kòsí ẹni tí ò ní jẹ.

Ìgbà tí mo kẹ́yìn kọ ìgbé kalẹ̀ iṣẹ́, ohun ní ìgbà boya, tobá rẹ́ mi àbí ó ṣe mí bí ibà, ngbà náà ni mo máa n ṣe, mó máa n ṣe igbe, ìgbẹ́yìn láti, ẹ́, ìgbẹ́yìn ìgbé kalẹ̀ iṣẹ́ tó bá rẹ́ mi ni. Lẹ́yìn náà kò ṣi nǹkan mìíràn, n máa tètè dé ibi iṣẹ́. Ṣùgbọ́n tí ó bá rẹ́ mi, ahhh! Ngbà náà ó máa rẹ́ mi, mo le màá tètè dé ibi iṣẹ́, dé ibi tí ń ṣàwájú de iṣẹ́ mi sílẹ̀.

Ṣé mo ní àwòrán lára? Mi ò ní àwòrán o, mi ò ní àpá ní ara, debi kí aye o fi mọ̀ pé àwòrán tí èèyàn fi máa mọ̀ ni. Ṣùgbọ́n àwòrán tí mo ní ni ilà tó wà ní ojú mi. Ó wà ní apá ọ̀tun, ó sì wà ní apá òsì mi, ní ilà tí wọ́n fún mi láti ìgbà kékeré mi. Wọ́n ti fún mi ní ilà náà. Ó ní àwòrán tí mo ní lára tí mo lè sọ wípé, mo lè fi júwe mi pé arábìnrin tó ní àwòrán ní ojú, ó náà ni a sọ nípa rẹ̀. Àwòrán kan tí mo rò pé mo ní náà ni àwòrán sí ojú mi tí èèyàn tó fi lè ṣe àpèjúwe mi, bí wọ́n ṣe máa dá mi mọ̀. Ó náà ni àwòrán tí mo ní. Lẹ́yìn rẹ̀, mi ò lè sọ pé boya mo ní àwòrán mi ní ara. Mi ò ní àwòrán mi ní ara lẹ́yìn ilà tó wà ní ojú mi ọ̀tun àti ojú mi òsì. Lẹ́yìn ilà náà, kò sí àwòrán mi ráà tí mo sì ní ní ara, ní ìlà ojú mi.

Bẹ́ẹ̀ni, mò ń wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́. Ó dára kí èèyàn ó ka àkàyọ́rí ní gbogbo nǹkan tí ó bá ń ṣe. Ó dára gan-an kí èèyàn yọrí iṣẹ́ rẹ̀, iṣẹ́ bó ya ọkà ìwé ni àbí ó bá kọ́ iṣẹ́ ni. Ó dára kí èèyàn máa ka àkàyọrí kó lè bá ní ipò ní ẹnu iṣẹ́ rẹ̀, kó lè bá sì máa wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́ rẹ̀. Ó dára kí èèyàn má ṣe ṣe ọ̀lẹ ní gbogbo ọ̀nà tí ó bá mọ̀ tí ó bá ń ṣe. Ó yẹ kí èyàn máa tẹra mọ́ iṣẹ́, kó sì máa jára mọ́ gbogbo nǹkan tí ó bá ń ṣe pátápátá. Bẹ́ẹ̀ni, èmi wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́ mi. Mo wọ̀ọ́ dáradára, ó tún dà kí èyàn ò sì ní ní ara àwọn nǹkan tí ó dà kí èyàn ó ṣe ní ilé ayé ni. Gbogbo irú nkan báhun, èèyàn fi máa ń ní ipò, ó sì fi máa ń ní ẹnu ní àwùjọ ni. Bẹ́ẹ̀ni, ó dára kí èèyàn fi ara balẹ̀ láti ṣe gbogbo nǹkan tí ó bá mọ̀ á ṣe ní ilé ayé yìí kó lè bá tayọ ní àárín àwọn akẹgbẹ́ rẹ̀ àti ní ibi gbogbo tí ó bá dé. Èmi wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́ mi o.

Ẹ̀hìn, bí mo ṣe máa gbọ́ ìro àwọn oníbàárà mi, mo máa n fi ara balẹ̀, mo sì máa tẹ́tí sí ilẹ̀ gan ni kí wọ́n má tíì de, kí wọ́n má tíì sọ̀rọ̀ ni mo ti mọ̀ pé "àh! Àwọn oníbàárà mi ti dé." Àwọn oníbàárà yàtọ̀ sí oníbàárà. Oníbàárà mii tí wọ́n bá ti dé báyi o ti mọ̀ pé "àh! Owó ti dé ọwọ́ rẹ̀ ni ó ni." Àwon mí sì rẹ̀, mo máa n ni "àh! Ókay, kí le fẹ́ bá wa ra o? Nkan táa fẹ́ rà ni nigba mí tó bá ti rí wọn bá yii, o ti máa mọ̀ pé ijọ̀ nàa, àh! Ọlọ́run ti ṣe ìyànu nìyẹn. Mo máa gbọ́ oro onibàárà mi, mo máa tẹ́tí sílẹ̀ gbo oro àwọn oníbàárà mi ni.

Ṣé mo máa wọ ago ọwọ́? Hmm. Mo fẹ́ràn kí n ma wọ ago ọwọ́ oo. Torí kò sí bí ẹ sì máa wọ ago ní ọwọ́ tí ọwọ́ ara yín kò ní yàtọ̀. Ó máa mọ̀ pé, ah no, èsì yàtọ̀ ní òní. Ó ma-- ọwọ́ yín máa gunregr, ọwọ́ rẹ máa rẹwà, ọwọ́ yín máa dára sí. Kò sí bí tí e le lọ tí ẹ bá fi ago sí ọwọ́. Ẹ máa yàtọ̀ láàárin gbogbo àwọn tí ò ní ago. Torí ago dára, ago tún máa ń mú ènìyàn yáyì ní ààyò ọ̀tọ̀. Mo nífẹ̀ẹ́ kí máa lo ago ọwọ́ gan. Tí mo bá ti jáde tí mi ò lo ago ọwọ́ mi, mo máa padà wá lá-- láti wá fi ago sí ọwọ́ mi ni. Kí n le bá wà dáradára tí mi ò bá fi aago sí ọwọ́ mi, ó ma dà bí pé ara mi ò bá pé. Bẹ́ẹ̀ni ó sì máa ṣe mí tí mo bá fi ago sí ọwọ́ mi. Ìdí nìyí tí mo fi máa ń padà ibi tí mo bá wà láti fi ago sí ọwọ́ mi. Àbí kí n wá ibi tí wọ́n ti ń ta àgbo bó ṣe aago kékeré, mo máa ràá, tí mo máa fi sí ọwọ́ mi. Kí ọwọ́ mi kó má bà gbé ní òfo. Nífẹ̀ẹ́ ago gan torí ago, mo fẹ́ràn rẹ̀. Ó maa ń ṣe rẹ́gí ọwọ́ mi, ó sì ma dúró rẹ̀ ní ọwọ́ mi.

Bẹ́ẹ̀ni, a máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, torí wọ́n ní ẹni béèrè ọ̀nà kò kí ń sì nà. Ó dáa kí yàn máa bèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn. Tí o bá rí bọ́yá o bá ń lọ sí ibi kan àbí ibòmíràn, ó yẹ kí yàn máa bèrè ọ̀nà ní ọwọ́ ìlú mìíràn torí kí ó má bà sì nà. Ó dára. Èmi má n bèrè ọ̀nà o, torí tí mo bá dé bi sí mi–tí mi ò tí ì dé rí. Tí mo bá rí ènìyàn, boya tí mo bá kọ rí ẹnìkan, máa bèrè pé mò ń bèrè ibi báyìí, ibi báyìí. Tí wọ́n bá juwe ibẹ fún mi, ti n bá tun ti rìn sígbàjù, mo tún máa bi ẹlòmíràn léèrè. Oun naa máa sọ pe rìn sí iwájú díẹ̀ sí i. Ti n ba tún rí ẹlòmíràn, mo tún máa bi léèrè títí tí mo fi máa dé ibi tí mò ń lọ. Èmi má bèrè ọ̀nà, mo máa n bèrè lọ́wọ́ ènìyàn. Ọ̀nà lọ́wọ́ ènìyàn dára dára. Torí wọ́n ní ẹni bá bèrè ọ̀nà kò kí n sínà. Kò kí n sínà láíláí. Èyí tí mo fi máa ń bèrè ọ̀nà nìyẹn lọ́wọ́ ẹni tí mo bá rí, torí kí nì bá mọ deede ibi tí mò ń lọ. Torí náà mi ò ní rírin ẹẹmėjj. Idi tí ó fi dá kí eeyan máa bèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn nìyẹn. Ó fi ní rírin ẹẹmeji, ó fi ní rírin tí ò dára. Torí tí o bá bèrè ọ̀nà, ọkàn maa máa lọ ni. Wọn ò ní mọ ibi tí ò ń lọ, ò ní mọ ibi tí ó de, ò ní mọ ibi tí ó fẹ́ yà sí. Ìgbà to bá ti béèrè ọ̀nà, ó máa rọrùn fún ọ láti de ibi tí ó ń lọ ni kíákia. Ìgbà tí o bá bèrè ọ̀nà, ibi tí ó yẹ kó fi ọgbọ́n ẹsẹ̀ júnrìn, o máa lo wákàtí méjì o tun ní mọ ibi tí ò ń lọ títí tí ti ọpọlọ rẹ lé máa silẹ. Ó yẹ kí èèyàn ó bèrè ọ̀nà ní owó ènìyàn. Èmi máa ń bèrè ọ̀nà dára dára ní ọwọ ènìyàn torí mi ò fẹ́ rìn ìrìn lásán. Mo fẹ́ rìn kí n mọ pé ibi tí mò ń lọ re ki n ṣi dé bẹ́ẹ̀ kí ì ṣe nnkan tí mò ń ṣe ki n dẹ padà ní ọ̀gàn. Mo máa ń bèrè ọ̀nà ní owó àwọn ènìyàn dára dára.

Ìmọ̀ tuntun pọ̀ tí mo fẹ́ kọ́, imo wà ní ọ̀tán lósi. Mo fẹ́ kọ́ bí ẹniyan selèṣe content creator. Mo fẹ́ kọ́ òun náà, mo fẹ́ mọ̀ nípa rẹ̀, mo fẹ́ mọ̀ nípa rẹ̀ dáradára. Mo sì fẹ́ kọ́ nípa bí ẹeyan selè sọ owó òkè kan tí ẹ fi lè sọ di òkè mẹ́wàá atí ju bẹ́ẹ̀ lọ. Irú àwọn nǹkan tí mo fẹ́ kọ́, irú àwọn òye tí mo fẹ́ mọ̀ ni, ọ̀nà tí ènìyàn fi lè sọ, tí ẹ fi lè sọ five naira tó fi lè sọ di ten naira. Irú àwọn ìmọ̀ tí mo fẹ́ mọ̀ níyẹn, irú àwọn ìmọ̀ tuntun tó wù mí láti mọ̀ ní, tó láti, tó wù mí láti mọ̀ ní boyá ní orí ẹro iba ní sọ rẹrin lójú fóònù rẹ àbí ní ibòmíràn àbí lójú sísitemu rẹ. Bí eeyan selè sọ owó, owó tó ní lọ́tò fún ẹ ṣe nǹkan mìíràn tó máa mú owó jáde ni mo fẹ́. Àbí ní bó bá ń ṣiṣẹ́ náà, kó máa mọ iṣẹ́ mìíràn tó máa ṣe ní ẹgbẹ́ kan. Tí kó fi ní jẹ pé iṣẹ́ tó ń ṣe nìkan ló máa mú owó wọlé fún ẹ. Àwọn ọ̀nà mii wàá tó máa mú owó fún ènìyàn. Àwọn irú ìmọ̀ bẹ́ẹ̀ ni ìmọ̀ tuntun tí mo fẹ́ mọ̀.

Mo fẹ́ran èso o. Kò sí sí èso tí mii jẹ, kò sí èso tí mi ò fẹ́ràn. Agaga èso mọ́ngòrò, mo fẹ́ràn lọ ní ọ̀nà-kona. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ gan kí máa jẹ èso mọ́ngòrò. Mo fẹ́ràn iru èso bẹ́ẹ̀. Àti kí n tun máa jẹ́, kí n tun máa mu, kí máa mu ọsàn. Ọsàn tí ó bá dùn ni ò kii ṣe èyí tí mo máa gbéyin le ti o mà kan mí ní gbogbo eyín. Ọsàn tí ó bá dùn mo fẹ́ràn kí. N máa mú náà àti ọ̀gẹ̀dẹ̀. Kí máa jẹ ọ̀gẹ̀dẹ̀, mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ tó ṣe wí pé mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ náà tí ó bá rora pọ́ń fẹ́rẹ́fẹ́rẹ́. Mo fẹ́ràn kí n máa jẹ ọ̀gẹ̀dẹ̀, kí máa mu mọ́ngòrò tí ó dùn tí ó sì pọ́n, àti ọsàn. Ọsàn tó dùn tí ò kanyín. Iru àwọn èso bẹ́ẹ̀ ni mo fẹ́. Mo sì nífẹ̀ẹ́ water melon náà, mo nife gbogbo rẹ̀, ó máa ṣe ara loore. Ó dára kí èèyàn maa jẹ èso dáradára, èso ó ṣiṣẹ́ lára, ó dáa fún ara. Mo nífẹ̀ẹ́ èso lọ́pọ̀lọ̀

Oṣù ti mo fẹ́ràn nínú ọdún, kò sí oṣù tí ò dà. Ó ní bí ó bá ṣe ṣe sí ní ọ̀dọ̀ rẹ kí o sì má mọ oṣù tí o fẹ́ràn jù ní inú ọdún. Kò sí oṣù tí èmi ò fẹ́ràn nínú ọdún. Mo fẹ́ràn àwọn oṣù gan-an ni bẹ́ẹ̀ jẹ. Mo fẹ́ràn oṣù lọ̀pọ̀lọpọ̀. Agaga oṣù August.

Bẹ́ẹ̀ni, mo ti ṣí ọ̀nà. Kẹ́tí mò ń lọ sí ibi kan, ibi tí mi ò tí ì dé bí, mio wà á rí ẹni tí mò lè bèrè ọ̀nà lí ọwọ́ rẹ. Mo wà lọ gbà ọ̀nà bú mi, mo ti wà lọ gbà ọ̀nà bú mi. Ọ̀nà náà jìnà, mo sì wá rí ẹnìkan tí mo bèrè ọ̀nà ní ọwọ́ rẹ̀. Ó wá sẹ́sẹ́ júwe fún mi, ọ̀nà tó jẹ́ kí n fi bóyá bí ogbọ́n ìsẹ́jú rin. Ó wá rí tí mò ń fi wákàtí méjì rìn. Ó dára kí èèyàn máa wá ènìyàn láti bèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ torí náà irìn rẹ̀ kò fi ní gùn jù bó ṣe yẹ lọ. Mo ti ṣi ọ̀nà rí ò mo tí ṣi ọ̀nà rí dáadáa. Ìgbà kan náà tí mò ń lọ sí ibi kan náà òun tó yẹ kí n fi ogún, ogún ìsẹ́jú rìn torí tí mò ń fi, tí mò ń fi wákàtí kan tí mò ń fi orin. Ó dára kí èèyàn o mọ béèrè ọ̀nà kó má ba à ṣì ọ̀nà ní ibi kí bí tí ó bá ń lọ.

Mo fẹ́ràn láti lọ sí etíkan. Mo fẹ́ràn rẹ̀. Kí n lọ síbẹ̀, kí n lọ wo bí ibẹ̀ ṣe rí. Mo fẹ́ràn ọ̀dọ̀ púpọ̀ ìlú lágbà, ṣùgbọ́n ohun tó máa ń bẹ̀ òmi, ìnáàsọ ni wà láti wà níbẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀. Wọn wò mí bí, bí ọ̀dọ́ yóò ṣe máa ṣe, tó máa lu, tó máa lọlà, tó máa lu, tó máa lọ́bì. Tán èèyàn máa ṣeré, tán èèyàn máa ṣeré ní etí rẹ̀. Wọn wò mí pé ibẹ̀ náà ó dára láti máa ṣeré. Ó máa tútù ní mimi mími. Èèyàn máa ṣeré ní ibẹ̀ ní ọ̀pọ̀ ọ̀pọ̀. Wọ́n wò mí náà láti lọ síbẹ̀, láti lọ wo bí ó ṣe rí, láti ṣeré ní etí, etíkun. Mo fẹ́ràn rẹ̀ láti lọ síbẹ̀ láti ṣeré. Bí óò ti ju èékánná ọdún díẹ̀ méje, mo ní ìfẹ́ rẹ̀ púpọ̀ láti lọ síbẹ̀. Ó ṣùgbọ́n tí mo bá dán ní ọjọ́ kan, mo lè lọ sí etíkun láti lọ gbà fùágì.

Ní àárọ̀ dédé bí owó ago méje àbọ̀. Sugbon tí ó bá wá ní nǹkan tó ń ṣe títí ago mẹ́jọ, o gbọdọ̀ ti dé ọ́fíìsì torí àárọ̀ ni a fi ń ṣiṣẹ́. Tí o bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti àárọ̀, ò fi ilé tetẹ́ máa ṣe tán láti lọ ṣe nǹkan mìíràn tó ní láti ṣe, o tún máa tètè kúrò ní ibi iṣẹ́ ní ọ̀kan. Tó bá tètè kúrò, tó bá tètè dé ọ́fíìsì, ò ní tètè ṣe àwọn nǹkan mìíràn tó yẹ kó ṣe, dé bì kí ó máa lọ lé ní ọ̀kan. Idi tí èeyàn fi máa pẹ́ ní ọ́fíìsì ni pípẹ́ dé rẹ̀, náà nani ti pípẹ́ lọlé rẹ̀. Mọ̀ maa n tètè dé ọ́fíìsì mi dédé ago méje àbọ̀, ṣi ago mẹ́jọ mo ti dé ọ́fíìsì àti bẹ̀rẹ̀ ise òwúrọ̀ ní pẹ́rẹ́wu. Torí kí n le bá tètè lọ lé, kí n lọ sinmi, kí n tó lè ṣe àwọn nǹkan mìíràn tí mo ní láti ṣe ní ilé mi. Idi tí mo fi maá n tètè lọ sí ọ́fíìsì mi.

Ó wà ní owó iṣẹ́ tí mo bá ń ṣe lọ́wọ́. Tí mo bá ń ṣe iṣẹ́ tó jẹ́ pé mi ò gbọ́dọ̀ yọ ọwọ́ níbẹ̀, mi ò ní dàhun fóònù mi, mo máa fi síbẹ̀ títí tí ó fi máa dún, tó sì máa kú fún ra ara rẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnu ní iṣẹ́ tí mò ń ṣe pé mo lè fi sílẹ̀, tí mo fi máa dá fóònù mi lóhùn, mo máa fi iṣẹ́ náà sílẹ̀, mo dé máa sọ̀rọ̀ ni iwọnba, kìí ṣe ní gbogbo ìgbà náà ni mo máa ní ìtọ̀sí fóònù mi láti fi gbé ènìyàn àbí ènìyàn tàbí ìṣe. Torí mo gbára ṣe iṣẹ́ yì ṣẹ́ pé ìgbà mi mo lè gbé fóònù mi níṣẹ́, ìgbà mi sì rẹ̀ mo lè má gbé fóònù mi. Ó wà ní ọwọ́ tí mo bá ṣe iṣẹ́ tó ní ọjọ́ náà, tí ó bá jẹ́ iṣẹ́ tí mo lè fi sílẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mo bá ń kánjú, àà, mi ò ní gbé fóònù ó, mi ò ní gbé fóònù mi, mo máa fi fóònù mi sí ẹ̀gbẹ́ kan ni tí mo fi máa ṣe ǹkan tí mò ń ṣe lọ́wọ́ kin to tó gbé fóònù mi nù.

Bẹ́ẹ̀ni, mi ò le ṣe kí má lo ìpara o. Ma lo ìpara sára dára dára. Mo fẹ́ràn láti máa fi ìpara para. Torí tí èèyàn o bá fi ìpara para, íse ni ara ẹni náà ó má ma gbé. Ìgbà mí sì rẹ̀ o má a fúnfún, èmi fẹ́ràn kí n má fi ìpara para. Torí tí o bá ṣe n fi ìpara para sí, bẹ́ẹ̀ ni àwọ̀rẹ́ sì ma jáde tí o bá ra ìpara gidi. Àwọ̀rẹ́ má a jáde, wọ́n má a rò bọ̀yá. Ó ní owó kan tí ó pọ̀ lọ́wọ́ ni. Mo fẹ́ràn kí n má a fi ìpara para o. Mo má a fi ìpara para dára dára. Tí mo bá wẹ̀ tí mi bá ti fi ìpara para, ó mọ ara mi má a ṣe mí bákan bí pé mi ò bá ti wẹ̀ ni àfi tí n bá fi ìpara para tí mo dẹ̀ mọ́ ara mi dára dára. Ní ìpara, ó ṣe kókó ní ara. Tí èèyàn ò bá fi ìpara para, ara má a ń ṣì ní, o má a ń dúdú họ̀họ́, ibi mi ò má a dàbí. Ibi mi má a dúdú, ibi mi má a ṣe bákan. Ara rẹ̀ gan òní nífẹ̀ẹ́ sí i. Àwọn èèyàn ò ní fẹ́ràn àwọ̀rẹ́ tó ṣe rì. Ṣùgbọ́n tí wọ́n bá fi ìpara para lójoojúmọ́ lóò má a dán ní ojú, ó mo a ráyè.

Tí mo bá fẹ́ mú èrò tuntun wá, mo kọkọ máa jókòó, mo máa rò ó ní ọkàn ara mi dáradára. Pe ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí ṣe nǹkan tó tọ̀ ni àbí nǹkan tí kò tọ́? Ẹni tó mu èrò wá tọ́jú dára, kí ènìyàn kó máa ro nǹkan ní ẹ̀mí rẹ̀ kí ó tó di pe oó sọ sí ìtà fún àwọn ọmọ aráyé. Torí ki olorun ma jẹ́ kí a sè sọ, ó lè sọ, ó lè ro nǹkan méjì, ó nílò láti rò ó dáradára torí ènìyàn kan lè ṣàdèdè sọ̀rọ̀, mọ̀ yẹ pé ó mọ èrò tuntun wá láíláí, ti má ti sọ́ọ̀ máa fi ara balẹ̀. Ó dẹ̀ máa rò ó dáradára, ó máa gbé wò sọ́tun, ó máa gbé wò sọ́sì kí ó tó di pé òó sọ́ jáde sí ìtà. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ro èrò mi tuntun, mo kóko máa jókòó fún ara mi tí màá rò ó ní ọ̀tún, tí màá rò ó sì osi. Tí mo bá sọ iru nnkan báyii se araye óò ni bú mi tí mo ní fi mí ṣe yẹ̀yẹ́, tí inú arayé máa dùn sí mi. Bi emi ṣe máa ń ro èrò tuntun mi nìyẹn. Eeyan oo ko kí ń sọ̀rọ̀ ibikíbi tí mo bá wà, ó nílò láti rò. Ìgbà mìíràn gan, mo máa béèrè pé ẹ̀ dákàn se ẹ̀ lè fún mi ní àsìkò láti lọ rò dáradára. Tó bá ti di ọjọ́ kejì àbí bọ́yá bí ìṣẹ́jú bí wákàtí sí gbá náà kí n wá bá ẹ, kí n wá sọ èrò ọkàn mi fún ẹ torí mo ní ìfẹ́ láti máa ń ro àrojinle bí èrò tuntun tí mo fẹ́ mú kalẹ̀ kí ó tó di pe mó sọ sí ìtà.

À, ìgbà tí mo máa ń kẹ́yìn sùn, bóyá mo bá tètè dárí ibi iṣẹ́ mi dé tí mo wá sùn ní ọ̀sán díẹ̀ àbí ọwọ́ ìrọ̀lẹ́ díẹ̀, tí mo bá ti jí padà, tí mo bá ti jẹun, tí mo ti ṣe àwọn nǹkan tó yẹ kí má ṣe, tí mo ti ṣe wọ́n, màá tẹ fóònù mi. Bóyá mo máa máa ṣe àwọn iṣẹ́ tí mo ní ń ṣe nínú ori, sístẹ̀mù mi, àbí kí má tẹ fóònù mi kí n má wo àwọn online ǹkan níbẹ̀. Bóyá bí kí má wo Facebook mi àbí TikTok mi, àbí Instagram mi, àbí WhatsApp mi kí n má wo àwọn ǹkan kan sí ìkejì níbẹ̀. Bẹ́ẹ̀ ni, ìgbà náà ni mo máa ń kẹ́yìn sùn torí mo ní ìfẹ́ kí má tẹ fóònù mi ní ọ̀pọ̀ ìgbà, àbí sístẹ̀mù mi kí n má wo àwọn ìkan ára àti nǹkan tuntun tuntun tí ó ń ṣẹlẹ̀ ní inú ayé. Mo fẹ́ràn kí n má tẹ fóònù mi. Ìgbà náà ni mo má pe sùn. Tí mo bá tẹ fóònù mi ni mo, mo máa ń kẹ́yìn sùn laale.

Mi ò kí n ṣàdédé gbá ọwọ́ àwọn ènìyàn mọ́ o. Tí mo bá wo ẹni yẹn dáradára, tó bá jẹ́ bóyá bí ọ̀rẹ́ mi àbí ẹbí mi, àwọn tí a jọ ń ṣepo, àwọn ni mo lè gbá ní ọwọ́ mu. Mi ò lè ṣàdédé bí ẹni kan níṣìńyi kí n wá ṣàlélè gbá ní ọwọ́ mu láì láì kò ṣe ṣe. Ẹ bi mi lérè pé kíni ìdí tí tí mo fi gbá òun ní ọwọ́ mu kíni mo fẹ́ sọ fún ẹ máa gbá èèyàn ní ọwọ́ mú. Bí èèyàn bá ṣe wà sí, ó ṣe lè sáré gbà èèyàn ní ọwọ́ mú. Ó ní láti fa abale tí ó bá fẹ́ gbẹ́ni tí ò bá mọ̀ ní ọwọ́ mú. Bóyá ẹti máa ma sọ ọ̀rọ̀ déde, ó lè, bóyá ibi tí ó sì ń bá sọ̀rọ̀, o lè gbá ní ọwọ́ mú láti ṣe àpèjúwe kan àbí ìkejì fún ṣùgbọ́n àwọn tí ẹ ti jọ wà sí ẹ̀jọ jẹ́ bí àbí ọ̀rẹ́, o lè gbá wọn ní ọwọ́ mú ní ìgbà tí o bá wù ọ́ láti gbá wọn ní ọwọ́ mú. Bóyá ẹ bá ń ṣeré àbí ẹ bá ń ṣe àwàdà, o lè gbá wọn mú ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe eré tí o fẹ́ gbá wọn ní ọwọ́.

Bẹ́ẹ̀ni, mo máa n ṣe itọ́jú àwọn ọjà mi dáadáa. Ó dá ki eeyan ma ṣe itọ́jú àwọn ọjà rẹ, torí bí o bá ṣe itọ́jú ara rẹ sí, bẹ́ẹ̀ ni aráyé sì máa bọ́ra. Tí o bá sọ ọjà rẹ yànmùyánmú, o lè má le rí ènìyàn láti sọ pé kíni òǹtà ní ìbẹ̀yẹn. Sugbon tí o bá ṣe ọjà rẹ dáadáa, ó wà ní ipò tí ó yẹ kí ọjà wà tí ó tó gbogbo ipò tí ẹkú jẹ, tí ó inú gbogbo rẹ̀ náà tó bá jẹ́ ẹni tí ò lè lọmọ, tí ó inú gbogbo rẹ̀ tó gbó wọn sí ààyè wọn, ibi tí ayé sì máa kọjá kí o sì máa rí pé bẹ́ẹ̀ ni nǹkan tí ẹni yi ń tà ọjà tí ó dára ni. Ó dá pé má ṣe itọ́jú ọjà rẹ dáradára torí bí o bá ṣe tọ́jú ọjà rẹ sí, bẹ́ẹ̀ ni o sì máa rí àwọn ènìyàn tí wọn máa ń bọ̀ ra ọjà ní ọwọ́ rẹ. Mo fẹ́ràn kí n má ṣe itọ́jú ọjà tó dára gan-an torí nǹkan tí o bá ń tà fún àwọn ènìyàn, ó dára kí ó máa wà ní ìmọ̀ tó tó tí ó máa dà. Ó lè jẹ oúnjẹ ni àbí àwọn nǹkan èso ara, gbogbo rẹ̀ náà ni ó dára kí a máa túnṣẹ́, kí a máa tọ́jú wọn, kí wọ́n máa wà ní ìmọ̀ tó tó.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Ó dára kí èèyàn máa sin nǹkan ọ̀sìn dáradára. Ó dára púpọ̀ fún ẹ̀dá èèyàn láti máa sin nǹkan ọ̀sìn. Mo ní adìẹ àti ewúrẹ́, àwọn nǹkan ọ̀sìn tí mo lè sin wọ́n. Ó dára kí èèyàn máa sin nǹkan ọ̀sìn torí a ní nǹkan ọ̀sìn, ó máa gba gbogbo àwọn àìsàn tí kò bá dára. Agaga ga bí i sẹ́mẹ́ńgìnì, olóńgbò. Ó ló dára kí èèyàn máa sin sẹ́mẹ́ńgìnì ní ilé èèyàn torí tí o bá ń sin, ó máa kọ́kọ́ wo àwọn àìsàn tí kò bá dára kuro ní ilé rẹ, ó máa fi ara rẹ̀ mú jáde. A tí a gbọ́ nìyẹn. Ní nǹkan ọ̀sìn dára púpọ̀ láti máa sin fún ẹ̀dá èèyàn, ó yá fún ìwúlò àwọn nkan mìíràn náà. Ó dára kí à máa sin nǹkan ọ̀sìn torí nǹkan ọ̀sìn náà máa wúlò ní ìgbàkúùgbà tí èèyàn bá nílò owó. Tí ẹ̀lọ́wọ́ bá dọ̀, o lè mú nǹkan ọ̀sìn rẹ kí lòòtá kí o fi ṣe àwọn nkan tí o bá fẹ́ ṣe. Ó dára kí èèyàn máa sin nǹkan ọ̀sìn. Mo sin nǹkan ọ̀sìn, wọ́n yóò wúlò ara mi àti ẹbí mi.

Ibaṣepọ̀ mi pẹ̀lú olórí ibi iṣẹ́ mi, ó ń lọ dédé ó sì ń lọ dáradára. Ó dára keeyan má ṣe ìbáṣepọ̀ pẹ̀lú olórí ibi iṣẹ́ èèyàn torí won máa ma fi àwọn ọ̀nà kan sí ikejì níbi iṣẹ́, wón ma máa fi hàn o. Máa ní àponle ju àwọn tí ẹ jọ akẹgbẹ́ rẹ tí e n jo ṣìṣẹ́ lọ. Ó máa mọ ọ̀tún, mo yato sí ọ̀si, gbogbo e máa yé ọ yékéyéke. Ó dára kíeeyan máa ní ìbáṣepọ̀ pẹ̀lú olórí ibi iṣẹ́ yan. Kò dáa kí ẹ̀eyan ó ní ìgbéraga níwọ̀n. Ó dáa keeyan máa ṣe sùúrù ní ibi iṣẹ́, ó sì máa rẹra rẹ sílẹ̀ ní, ní, ní pẹ̀lú àwọn olórí ibi sẹ́ rẹ. Ó dára keeyan máa rẹra rẹ nlẹ̀, kó má gbe ara rẹ ga torí àǹfààní pọ̀ níbẹ̀ tí o máa jẹ ní ọ̀dọ̀ àwọn olórí ibi iṣẹ́ rẹ bí o bá ṣe ṣe si wọ́n. Bẹ́ẹ̀ ni àǹfààní tí ìwọ náà máa jẹ, bẹ́ẹ̀ ni ó se máa pọ̀ síí bí o bá ṣe ṣẹ́ṣi àwọn olórí ibi ṣẹ́ rẹ.